Mo máà, mo máà pa, mo máà pàrọ̀ ọkàn mi nípa ríro, ríro ẹ, èrè, èrò mi. Ohun tí ó lè je ábàjáde tàbí ohun tó lè fà sí àgọ́ra mi tàbí tó lè ṣe fún àwọn ẹlòmíràn. Tí n bá ti ríi wípé ohun tí mò ń rò yìí, ó ṣe é ṣe kó má ṣe mí ní àǹfààní tàbí kó má ṣe ẹlòmíràn ní àǹfààní àti wípé kó má lọ mú ipà lára bá mi. Màá wá ro ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé, mo ní láti pa ọkàn mi dà nípa ríro, wípá èrò inú mi dà. Nípa bẹ́ẹ̀ ni mo ṣe máa ń mú ìpààrọ̀ bá ọkàn mi.

A, nípa ago ọwọ́. Ó máa pẹ́ tí mo wo ago ọwọ́ mọ̀. Mo rántí wípé ìgbà ìkẹ́yìn tí mo wo ago ọwọ́ mọ̀ ni ìgbà tí mo wà ní ẹ́ ilé ìwé girama. Nígbà náà mo rántí pé mo ra ago ọwọ́ aláwọ̀ eérú. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti gbọ́njú tí mo ti jáde kọ́ jáde ilé ìwé girama tí mo ti gbọ́njú, ìgbà tí mo lọ ilé ìwé gíga tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí dé àkókò yìí, mi ò kí ń lo ago ọwọ́ mọ́. Mo tilẹ̀ ti rò wípé kín ni pàtàkì lílo ago ọwọ́ nígbà tí ẹrọ ìléwọ́ mi ní ago àti wípé tí n bá wà ní ilé mo tún máa ń wo ògiri láti fi wo ago. Nípa bẹ́ẹ̀ kò mú ìwúrí bá mi láti máa lo ago ọwọ́. Ṣùgbọ́n ó jẹ́ ohun tó jẹ́ pé ẹ́ mo ti ń gbà léèrò pé ohun tó ó ṣe é ṣe kí n padà ṣìi lò ó tó bá yá.

Ohun tí mo lè rí bí ìgbádùn mi ni nígbà tí àwọn mọ̀lẹ́bí mi, ìyá mi, bàbá mi, àwọn ẹ̀gbọ́n mi àti kejì mi, tí a bá wà ní ìfọ̀kànbalẹ̀, tí ọkàn wa balẹ̀, tí àlàáfíà wa, tí a rí, a rí ohun àlùmọ́nì tàbí owóṣọ́ ohun tí a fẹ́ ṣe àti wípé a lè ṣe ohun tí a fẹ́ ṣe lásìkò, kì í ṣe pé ẹnìkan ní tí ẹnìkan ò ní. Tí mo bá rí ìgbàkígbà tí gbogbo wa to ọkàn wa bá ti balẹ̀, tí mo rí pé, ẹ́, ohun tí a nílò láti ṣe ohun tó yẹ kí á ṣe lákòókò gbogbo wa ló ní tí a ní ìsinmi, tí oníkálukú wa wà ní ayọ̀ àti àlàáfíà, ìgbà náà ni mo lè sọ wípé mo máa ní ìgbádùn inú ọkàn. Bẹ́ẹ̀ ni tí ara mi máa yá gágá.

Rára o mi ò kín ń ṣe ìgbéjáde bó ti lè jẹ́ wípé, ẹ́ mo ní ẹ́ èmi mo ẹ́ mo ní ìse àrà mi tí mo ń ṣe. Ẹ́ Mi le sọ pé mo máa ń gbé ara mi jáde tàbí mo máa ń gbé ẹ́ ẹlòmíràn jáde. Ṣùgbọ́n ìgbà tó bá yẹ kí n sinmi bẹ́ẹ̀ ni mo máa ń fi ààyè sílẹ̀ láti sinmi. Ṣùgbọ́n kí ń tó bẹ̀rẹ̀ iṣẹ́ mo ti máa ń ní ṣàakun tàbí ẹ́ mo ti máa ń ní àlàkalẹ̀ bí mo ṣe fẹ́ ṣe iṣẹ́ náà tí kò ní jẹ́ kí ìpalára wà fún mi tàbí tí kò ní jẹ́ kí n lo àkókò gbogbo tí mo bá fẹ́ sinmi lọ. Tó bá lè jẹ́ pé ẹ́ àkókò tí ó yẹ kí n sinmi mo ti lò nígbà tí mo ń ṣe iṣẹ́, ó ní bí mo ṣe máa ń di padà yálà ní ọjọ́, ọjọ́ náà tàbí ọjọ́ mìíràn. Ṣùgbọ́n ó ní bí mo ṣe máa ń sinmi tó jẹ́ pé kì ń jẹ́ kí ìpalára wà fún mi tí mo fẹ́ ṣe iṣẹ́ ní ọjọ́ yẹn padà tàbí tí mo fẹ́ ṣe iṣẹ́ ní ọjọ́ kejì. Iyen nipé ara mi a ti jí pepe torí pé àlàkalẹ̀ tí mo là kalẹ̀ fún iṣẹ́ àti ìsinmi ó jẹ́ èyí tí to dára.

À, èmi náà wà ní àwọn ojú òpó ayélujára díẹ̀, bó tilẹ jẹ́ pé wọn kò pọ̀. Ikan lára ní, ẹ́ẹ́, ojú òpó X, ojú òpó Facebook, bẹ́ẹ̀ni, ewo tun ló wà o. Mo tun wà ní ojú òpó Instagram, ẹ́ ewo ló tun wà o. TikTok, mo máa ń lọ bẹ̀ ṣùgbọ́n mi ò lè sọ wípé mo ní, ẹ́ẹ́, mo ní, ẹ́ẹ́, mo ní ààyè síbẹ̀. Bẹ́ẹ̀ni, mi ò lè sọ pé mo ní àkáǹtì sí orí ibẹ̀. Ṣùgbọ́n ìgbà mìíràn tí iṣẹ́ tí mo ń ṣe tó bá jọ mọ́ pé kí n lọ wo nǹkan ń bẹ̀, ẹ́ ẹ, mo lè lọ. Ṣùgbọ́n, ẹ́ẹ́, X, Facebook, Instagram, ẹ́ ẹ́, WhatsApp, ìyẹn náà tun wà níbẹ̀. Ẹ̀ẹ́, àwọn ojú òpó ayélujára tí ó dá mi lójú pé mo wà nìyẹn.

O jẹ́ ohun tó ń pa mí lẹ́rìn diẹ nitorí pé nígbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, àwọn akẹgbẹ́ mi tó n jẹ́ akẹ́kọ̀ọ́ nígbà náà, ó je oun tí wọ́n má ń rà ice cream jẹ́ ohun ìpanu tí wọ́n má ń rà dáradára tó jẹ́ omi tútù tó ti di, bẹ́ẹ̀ ni tí wọ́n fi oríṣiríṣi àwọ̀ sí, àwọ̀ tó ní adùn, adùn ṣúgà nínú, adùn ìrèké. Ṣùgbọ́n mi ò kí n ṣe ẹni tó má ń, mi ò kúndùn láti má ra ice cream nígbà tí mo wà ní ilé ìwé, yálà ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tàbí ilé ìwé girama. Nítorí náà, ṣùgbọ́n mo rántí wípé mo ti mú rí. Bẹ́ẹ̀ ni, mi ò le sọ pé kì í ṣe ohun tí mo fẹ́ràn láti má a mu ṣùgbọ́n adùn tó ń fi sí i nígbà náà, èmi mọ̀ pé ohun ló jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ bi tèmi, ọhun ló jẹ́ kí wọ́n fẹ́ràn láti má a rà. Bẹ́ẹ̀ ni.

À, ètò ìdárayá mi jẹ́ èyí tí ó ní àgbékalẹ̀ tó dára. Ẹ̀, pàápàá nítorí pé, ẹ̀, mo lè sọ wípé, ẹ̀, ìkejì mi tó jẹ́, bẹ́ẹ̀ ni ìkejì mi, bẹ́ẹ̀ ni tó tún jẹ́ ọ̀rẹ́ mi, ẹ̀, tó jẹ́ ọmọ-ìyá ọmọ bàbá mi, a jọ máa ń ṣe eré ìdárayá. Nítorí náà a ní àgbékalẹ̀ tó dára. Ẹ, òwúrọ̀ la máa ṣe eré ìdárayá, bẹ́ẹ̀ ni kí a tó, kí, ẹ̀, ìgbà, ẹ̀, ìgbà mìíràn, ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí a tó dáná oúnjẹ tàbí táa bá ń dáná oúnjẹ lọ́wọ́. A ti ní àkókò tí a fi máa ń, tí a fi máa ń ṣe eré ìdárayá yìí kó má ba à dí àwọn iṣẹ́ mìíràn tí a fẹ́, tí a fẹ́ ṣe lọ́wọ́. Nítorí náà ó jẹ́,-- ẹ ó jẹ́ ohun tó máa ń mú inú dídùn wá fún wa àti wípé ọ̀nà tí eré ìdárayá ń gbà láti mú kí ara wa ní ìlera pé pé ó-- ó, ó jẹ́ ohun tó wu wa lórí àti ohun tó ń --tó ń fà á tí a fi máa ń ríi wípé a ṣe eré ìdárayá yìí ní lóòrèkóòrè. Bẹ́ẹ̀ ni, pàápàá láti ọjọ́ --ọjọ́ Monday sí ọjọ́ Friday. Bẹ́ẹ̀ bi a ṣe máa ń ṣe.

Ìbéèrè jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí. Lóòótọ́ kò sí oṣù kan pàtó tí mo lè sọ wípé mo fẹ́ràn jù. Ṣùgbọ́n, ọjọ́ oṣù kejìlá ọdún, oṣù tó kẹ́yìn ọdún. December ni mo lè sọ pé ó jẹ́ èyí tí, ó jẹ́ èyí tí mo mọ, ó rí, ó jẹ́ pàtàkì bẹ́ẹ̀ ní sí mi. Àkọ́kọ́ torí pé, oṣù náà jẹ́ oṣù ọjọ́ ìbí mi. Èkejì torí pé bí òjuojọ́ ṣe máa ń rí, torí pé ó jẹ́ àkókò tí ọ̀pọ̀lọpọ̀ tó máa ń ṣe ayẹyẹ Kérésìmesì. Ó ní bí òjuòjọ́ ṣe máa ń bá àkókò ayẹyẹ yìí mu. Òjuòjọ́ dẹ̀ máa ń fanimọ́ra nígbà náà. Òujòjọ́ máa ń, ó ní bí òjuòjọ́ ṣe máa ń fi hàn wípé àkókò yìí o, oṣù yìí o, ó jẹ́ oṣù fún ayẹyẹ Kérésìmesì káàkiri àgbáyé. Nítorí náà mo lè sọ pé oṣù kejìlá nínú ọdún ni oṣù tó, tó jẹ́ pàtàkì. Bẹ́ẹ̀ ni, tó jẹ́ pàtàkì sí mi. Bẹ́ẹ̀ ni, àkọ́kọ́ torí pé ó jẹ́ oṣù ọjọ́ ìbí mi. Èkejì torí pé ó jẹ́ oṣù tí ayé ń ṣe ayẹyẹ ọdún Kérésìmesì. Wọ́n sì máa ń fi, oríṣiríṣi àwọn ayẹyẹ náà ló dé máa, ló máa ń wáyé ní oṣù yìí. Ọ̀pọ̀lọpọ̀ ó jẹ́ ìgbà tán tó máa ń dá àwọn ayẹyẹ wọn tó fẹ́ ṣe ìgbéyàwó, ọjọ́ ìbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ló jẹ́ kí oṣù yìí kó jẹ́ oṣù tó pàtàkì sí mi.

Itel ni fóònù tí mò ń lò o. Ó dẹ̀ jẹ́ irú ẹ̀rọ fóònù alágbèéká tí bátìrì rẹ̀ tí ó dára. Látì ọdún bí, látì bí ọdún bí márún tí mo ti rà báyìí, bẹ́ẹ̀ni mo lè sọ wípé bátìrì tó dára tó ní ójẹ́ kí n, jẹ́ kí n gbádùn rẹ̀. Botè jẹ́ wípé báyì ìṣọwọ́ ṣíṣẹ́ rẹ̀ ó ṣe dára, ṣùgbọ́n bí, bí, ẹm, bí iná bátìrì ṣe ń pẹ́ nígbà náà kò pẹ́ tó bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n ó jẹ́ fóònù tí mo ṣe nífẹ̀ẹ́ sí. Tí n bá fi ní, tí má fi kẹ̀gbẹ́ òfi wé àwọn fóònù mìíràn tí mo ti rí tí àwọn ènìyàn ń lò tàbí tí mo ti lò ṣẹ̀yìn, mo lè sọ wípé fóònù Iteli tí mò ń lò yìí, a, ó, ó jẹ́ èyí tó dúró re. Motì lè sile sọ gan wípé mo ti pa owó rẹ̀ padà. Bẹ́ẹ̀ni, nítorínà ó jẹ́ fóònù tó dára.

Àpò fẹ́ràn ojú ọjọ́ tí, tí kò mú ojú ọjọ́ tí kò mú oòrùn ràn ju, kò mú oòrùn ràn ju. Bẹ́ẹ̀ni, kì í den ṣẹ́ pé ojú fẹ́ ṣú ju. Ó ní bó ṣe máa rí tó jẹ́ pé ó máa jẹ́ kí ojú ọjọ́ kó rọlẹ̀. Ibi gbogbo á tutù. Ó máa ṣàfihàn, ó máa ṣàfihàn, ẹ̀ ó máa ṣàfihàn ojú ọjọ́ tó tutù tàbí agbègbè, agbègbè tí, tí ojú rẹ̀ wá lẹ̀. Kí n sọ, kí n sọ bí ó se, bí, bí mo se rí i lẹ́lọ́kàn mi. Bí agbègbè tí ojú rẹ̀ wá lẹ̀, agbègbè tó, tó tutù. Ìgbà náà mi ò nílò láti ro, láti lo, ẹ́ agbòòrùn. Bẹ́ẹ̀ni tí a mọ̀ sí umbrella. Ti mọ̀ pé pẹ̀lú ojú ọjọ́, ojú ọjọ́ tí kò mú oòrùn wá, mo lè jáde kí n ṣe ohun tí mo fẹ́ ṣe lákokò kí n dè tó padà. Láìsí wípé oru á ti mú mi tàbí wípé á ti rẹ̀ mí tí màá ní láti sinmi fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti tó mú, ẹ́ oòrùn mìíràn ṣe. So ojú ọjọ́ ìgbà tí oòrùn bá fi bẹ́ẹ̀ ràn ju, ó jẹ́, ó jẹ́ ẹ́ ojú ọjọ́ tí mo fẹ́ràn sì gan.

Rará o, mi ò ń mu òògùn lójoojúmọ́ o. Mo jẹ́ ẹni tó jẹ́ pé, kí n sọ wípé abala ẹ̀jẹ̀ tó ń pè ní blood group, bẹ́ẹ̀ ni tí mo ní ó jẹ́ èyí tí yóò sàfihàn, e, agọ ara tó dá. Nítorí náà mi ò ń ṣẹ́ ni, mi ò ń ṣẹ́ ẹni tó máa ń sábà ń ṣàárẹ̀ àti wípé láti ìbẹ̀rẹ̀ mi ò fẹ́ràn kí n máa lo, kí n máa lo òògùn torí pé àti ìgbà tí mo ti mọ̀, tí mo ti fi ayé mi fún Kristi tí mo ti mọ ọ̀rọ̀ Ọlọ́run tí mo ti rí òtítọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé tí àìsàn bá lè ṣe Jésù kò lè ṣe mí àti wípé kì ń ṣe pé mo, mo dédé máa ń jẹ àwọn oúnjẹ tí kò yẹ, tí kì ń ṣe ara lóore tí kò yẹ kí n jẹ. Mo máa ń jẹ àwọn oúnjẹ tó máa ń ṣe ara lóore. Bẹ́ẹ̀ni ní ọ̀pọ̀lọpọ̀, ní gbogbo ìgbà bẹ́ẹ̀ni mo lè sọ wíbẹ. Ṣùgbọ́n ilé tó ṣe pàtàkì ni wípé, mo jẹ́ ẹni tí, tí kì ń fi bẹ́ẹ̀ ṣàárẹ̀ àti wípé mi ò fẹ́ràn láti máa lo òògùn. So ìgbà kígbà gan tó bá jẹ pé, tó jẹ pé bóyá ara kan ro mi torí iṣẹ́ tí mo ṣe, tí n bá ti bomi sára tí mo wẹ̀, tí mo sùn, tó bá máa di ọjọ́ kejì ara mi ti, ara mi ti yá gágá. Bẹ́ẹ̀ni màá ti wà ní ara, ara pé pé ara mi a ti wà ní, ara mi ti máa ṣe pemupemu. Nítorí náà mi kìí lo òògùn lójoojúmọ́.

Níwọ̀n ìgbà tí ímélì káyélujára tàbí ẹ̀rọ kọ̀m̀pútà tó ti gba ayé kan báyìí. Ímélìi ẹ̀rọ káyélujára ni mo máa ń lò tí mo bá fẹ́ fi ìwé ránṣẹ́ sí ilé iṣẹ́ kan tàbí àwọn ènìyàn mi. Ìgbà mìíràn wà, mo lè fi ìwé ránṣẹ́ ímélì lọ̀pọlopọ̀ ìgbà lójoojúmọ́ ní ọjọ́ kan. Ìgbà mìíràn dẹ̀ wà mo lè má ní èyí tí mo ní láti fi ránṣẹ́ ní ọjọ́ kan. Ṣùgbọ́n fún àwọn ọ̀sẹ̀ díẹ̀ báyìí, mo lè má fi bẹ́ẹ̀ rí èrèdi láti fi àwọn ìwé ránṣẹ́. Ṣùgbọ́n fún àwọn ọ̀sẹ̀ mìíràn, mo lè rí ọ̀pọ̀lọpọ̀ èdì láti fi ìwé ránṣẹ́. Ó níí ṣe pẹ̀lú àwọn tí ó wà nílẹ̀. Bóyá mo ní, ohun tí mo ní láti fi ránṣẹ́ sí àwọn ènìyàn, bóyá àwọn ènìyàn mi tàbí àwọn ènìyàn tí wọ́n jẹ́ alábàáṣiṣẹ́ pọ̀ mi, tàjọ́ ní ìdókòwò. Ohun tí mo máa ṣe ni wípé, mo máa fẹ́ràn kí n máa fi ìwé ránṣẹ́ ní kété tí mo bá ti kọ́ tán. Ìgbà mìíràn tí ó bá lọ, ó lè wọnú ibi tí a dúró sí kí ó tó lọ torí nẹ́tíwọ́ọ̀kì. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń fẹ́ràn láti máa fi ìwé ránṣẹ́ kété tí mo bá ti kọ ìwé náà tán kí ó lè tètè dé ọ̀dọ̀ ẹni tí mo kọ irú ìwé bẹ́ẹ̀ sí.

Tí mo bá ti wà ní ibi iṣẹ́ tí mò ń ṣiṣẹ́ tí mo fẹ́ jẹ́ kí ohunkóhun dì mi lọ́wọ́, mo máa ń gbé fóònù mi sí sílẹ́ǹtì tó túmọ̀ sí wípé ní ìgbàkígbà tí ènìyàn bá pè mí, fóònù náà lè á fihàn lójú wípé ènìyàn ń pè mí ṣùgbọ́n kò ní dùn síta. Tí mo bá wá ṣe tán, mo lè pinu láti pẹ́ni náà padà tàbí tí o jẹ́ pé mo ní láti fúláàṣì rẹ̀ kó lè pè mí padà, màá ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo máa ń, mo máa ń ríi dájú wípé àkókò tí mo bá ń ṣiṣẹ́, mi ò ní jẹ́ kí fóònù kí ó dì mi lọ́wọ́. Àyàfi tó bá jẹ́ pé iṣẹ́ tí mò ń ṣe, mo ní láti gba ìpè tó lè tọ́ mi sọ́nà fún iṣẹ́ náà tàbí tó lè mú kí iṣẹ́ náà kó yára tàbí kó di ṣíṣe. Iru ìgbà bẹ́ẹ̀, mo lè gbé ìpè níwọ̀n ìgbà tí ó jẹ́ pé gbigbé ìpè tàbí lílọ fọ́nù ló máa jẹ́ kí iṣẹ́ náà kó di ṣe tàbí kó yá mi láti ṣe.

Àwọn áàpù tí mo máa ń lò jù ni àwọn áàpù tí mo fi ń ṣiṣẹ́, àwọn áàpù tí mo fi ń, tí mo fi ń fi ímélì ránṣẹ́ sí, à, àwọn tí ó yẹ, àwọn áàpù tí mo fi ń ṣe ohùn kan, àwọn áàpù tí mo fi ń wòran, àwọn áàpù tí mo fi ń wo ẹ̀rọ káyálujára, áàpù tí mo fi ń wo eré ìdárayá, áàpù tí mo fi ń wo ohun tó ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti, a, káàkiri àgbáyé. Àwọn ẹ̀rọ yìí mo sábà máa ń lò wọ́n lójoojúmọ́. Bó dẹ̀ jẹ́ wípé mi kì ń ṣe ẹni tí ó fẹ́ràn láti máa lọ sí àwọn, a, láti máa lo àwọn, àwọn ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ fún àti máa bá ni sọ̀rọ̀ lórí ẹ̀rọ káyélujára. Ṣùgbọ́n, ọ̀pọ̀lọpọ̀, a, àwọn áàpù tí mo ní ìkan, ìkan tàbí méjì tó ní ṣe pẹ̀lú, ẹ́, ìbánidọ́rẹ̀ẹ́. Ó jẹ́ wípé ó ní í ṣe, àwọn áàpù náà ní ṣe pẹ̀lú, ẹ́, ìbánidọ́rẹ̀ẹ́ tó ní iṣẹ́ nínú. Ìyẹn ni wípé ó lẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ níbẹ̀ tí a jọ ní iṣẹ́ kan tàbí èkejì ṣe. Nítorí náà ni mo ṣe máa ń lo irú áàpù bí eléyìí. Nítorí náà àwọn áàpù tí mo máa ń lò ni mo dáruko wọ́n yẹn.

Mo fẹ́, mo jẹ́ ẹni tó fẹ́ràn ẹbí mi lọ́pọ̀lọpọ̀ torí pé a bí mi pẹ̀lú, pẹ̀lú òye wípé, ó ṣe pàtàkì láti, láti ka ẹbí èèyàn sí àti láti ní àkókò pẹ̀lú ẹbí ẹni. Nítorí náà, mo máa ń ní àkókò pẹ̀lú ẹbí mi lọ́pọ̀lọpọ̀. Èyí ló fàá tí mo fi ní àlàkalẹ̀ bí mo ṣe máa ń ṣiṣẹ́, bí mo ṣe máa ń sinmi. Yàlà ní ìsinmi dídáwà tàbí wíwà pẹ̀lú àwọn ẹbí mi. Ṣùgbọ́n ní òrè kóòrè ni mo máa ń rí wípé mo wà pẹ̀lú àwọn ẹbí mi, mo mọ bí, mo mọ bí wọ́n ṣe ń ṣe. Kò sí bí iṣẹ́ náà ṣe pọ̀ tó fún mi. Mo máa ń, mo máa ń fi ààyè sílẹ̀ láti rí i pé àwọn ẹbí mi jẹ́ gbadun, mo dẹ jẹ́ gbadun wọ́n àti wípé, a ní àkókò tí a fi ń, tí a fi ń péjọ láti sinmi papọ̀, láti sọ̀rọ̀, láti dọ̀wẹ̀kẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

À láìparọ́ bátìrì fóònù mi jẹ́ bátìrì tó dára gan ni. Láti ìgbà tí mo ti ra fóònù mi bí ọdún mẹ́rin márùn sẹ́yìn, mo lè sọ wípé bátìrì yí mo ti lò dáradára. Mo tiẹ̀ ti fi pa, mo lè sọ wípé mo ti pa owó tí mo fi ra fóònù mi padà. Láti tí n bá ní kí n fi, kí n safarawé fóònù mi pẹ̀lú àwọn fóònù tí mo ti lò sẹ́yìn, a mo lè sọ wípé fóònù yí o jẹ́ èyí tí bátìrì rẹ̀ tó dára àti wípé kí n tó ra fóònù náà ni mo ti kà nípa ìrú àwọn ilé iṣẹ́ tí ń ṣe fóònù tí ó ní bátìrì alálòpẹ́. Àti ìgbà tí mo, mo dẹ̀ ti ń lo kékeré fóònù yìí rí, mo wá ra èyí tó tóbi jù èyí tí mo ń lò tẹ́lẹ̀ lọ. Nípa bẹ́ẹ̀ ó jẹ́ kí iṣẹ́ mi ó jẹ́ kó yá. Nítorí náà mo lè, mo lè sọ gbangbagba pẹ̀lú ìdánilójú wípé bátìrì fóònù mi ó jẹ́ èyí tó ń dúró, tó dúró dáradára, tó ń ṣiṣẹ́ dáradára. Bẹ́ẹ̀ ni ó ti, ó ti san, mo lè sọ wípé ó ti san owó tí mo fi ra á padà fún mi.

Irú ẹ̀bùn tí mo fẹ́ràn àti máa fún'yàn ju òun ni ẹ̀bùn owó. Bó tí lè jẹ́ pé mo ti fún'yàn ní ẹ̀bùn tó yàtọ̀ sí owó rí, bí aṣọ tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n ẹ̀bùn owó torí pé ìgbà mìíràn wà tó jẹ́ pé àwọn ẹ̀bùn mìíràn mo lè ní ni ní èròǹgbà. Èmi lè rò pé ẹ̀bùn tó dára láti fún'yàn ni, ṣùgbọ́n mo lè fún ẹni náà tán kó já sí wípé ẹni náà kò fẹ́ràn irú ẹ̀bùn tí mo fún-un. Ṣùgbọ́n tó bá jẹ́ owó ni, irú ẹni náà ó lè lọ ra ohun tí ó wù ú láti rà. Nítorí náà, ẹ̀bùn owó ni mo fẹ́ràn láti máa fún'yàn jù. Tó dẹ̀ jẹ́ èyí tí mo máa ń ṣe jù dáadáa.

Àkókò tí mo máà ń jẹun ó dá lórí ìgbà tí a bá ṣẹ̀ ń dáná alẹ́ tàbí tí oúnjẹ náà bá ṣe tán. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àkókò ìrọ̀lẹ́ tàbí àkókò ìrọ̀lẹ́ tàbí alẹ́ gígé bíi aago méje kù díẹ̀ kólù, aago méje kọjá, aago méje ku díẹ̀ kólù kò ṣẹ̀jú, díẹ̀ kólù tàbí aago méje kọjá ní àṣálẹ́ ni mo fẹ́ràn láti máa jẹun. Kìí dẹ̀ ń ṣe wípé mo, mo yan àkókò bí eléyè láàyò. Ohun tó fà á ni wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àkókò tí a máà ń dáná ó máa ń sún mọ́ àṣálẹ́. Bó dẹ̀ jẹ́ wípé báyìí mo ti yan àkókò náà gẹ́gẹ́ bí àkókò tí mo máa ń jẹun. Ṣùgbọ́n ìgbà tí a máà ń dáná sẹ́yìnṣẹ́yìn, ẹ́ ẹ́ ọ tí, ọ tí máa ń sún mọ́ ìrọ̀lẹ́. Ìgbà tó oúnjẹ bá wà ti máa jìnnà a ti máa sún mọ́ aago méje kọjá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà, níwọ̀n ìgbà tí ó ti di ohun tó ti mọ́ra tí a ti ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà ní mo fi yan àkókò náà láàyò láti máa jẹun ní aago méje kọjá tàbí ó kú díẹ̀ kí aago méje lù ní àṣálẹ́.

Ehn, mo jẹ́, mo jẹ́ ọmọ lẹ́yìn Jésù Kristi. Ehn, bíbélì ló dẹ̀ jẹ́, bíbélì mímọ́ dè ni ehn atukọ̀ ayé mi. Àwọn tí ọ̀rọ̀ Ọlọ́run sọ, òtítọ́ tó sọ nípa ìwà tó yẹ kí a máa wù, òun ni ó n ṣe àh èè ìtọ́sọ́nà orin tí mo n, tí mo máa ń gbọ́. Nítorí náà, mo fẹ́ràn kí n máa gbọ́ àkọ́kọ́ orin, orin tó wà ní ìbámu pẹ̀lú ehn ìgbà ayé Jésù Kristi ọ̀rọ̀ tàbí ọ̀rọ̀ Ọlọ́run àti orin tó n sọ nípa à ìwà tó tọ́ òdodo ohun, ohun ìwà tó tọ́ tó yẹ kí ènìyàn máa wù, bó ṣe yẹ kí àwùjọ dára, kí àwùjọ rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ehn, irú àwọn orin tí mo máa ń gbọ́ nìyí. Ṣùgbọ́n ní gboogì, ní pàtàkì, mo fẹ́ràn kí n máa gbọ́ orin ẹ̀mí.

A, mo jẹ́ ẹni tó ní irun tó pọ̀, ṣùgbọ́n nítorí pé mo ní irun tó pọ̀, wọ́n á sọ wípé kí máa da irun sí. Bó tí lè jẹ́ pé ó jẹ́ àṣà àwọn ẹlòmíràn, ó jẹ́ ohun tí wọ́n nífẹ̀ẹ́ sí kí wọ́n máa da irun sí nítorí pé wọ́n ní irun tó pọ̀. Ṣùgbọ́n èmi, mo fẹ́ràn kí, kí n máa gẹ irun. Bẹ́ẹ̀ ni, kì í dánṣẹ́ pé mò ń gẹ fáadán o, rárá o. Mo máa gẹ irun tí, tó máa lọlẹ̀, má lọlẹ̀ dáradára. Ṣùgbọ́n kì í ṣe pé mo máa fá irun orí mi dán. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kí, kí irun wà lórí mi tí n bá gẹ irun, ṣùgbọ́n, ṣùgbọ́n kó lọlẹ̀ gan-an. Nítorí wípé mi kì í fẹ́ kí n máa gẹ irun lóore kóóre. Mo máa ń fẹ́ kí àyè tí mo máa ń fi sílẹ̀ ní ìgbà tí mo máa ń gẹ irun, àyè tí mo máa ń fi sílẹ̀ ní ìgbà tí mo máa ń gẹ irun kó jẹ́ bí, ẹ́, oṣù méjì, oṣù mẹ́ta ju bẹ́ẹ̀ lọ. Ìyẹn ni wípé tí n bá lọ gẹ irun ní oṣù yìí báyìí, lẹ́yìn oṣù mẹ́ta sí i, ló máa wù mí kí n tó gẹ irun lẹ́ẹ̀kan sí i. Béè mi ṣe máa ń gẹ irun nìyẹn.

Tó bá jẹ́ pé, tó bá jẹ́ pé gíláàsì ìwójú, a, mi sábà ń wo gíláàsì ìwójú ayàfi ìgbà tí mo bá ń gẹrun, mo máa ń wo gíláàsì ìwójú. Ṣùgbọ́n tó bá jẹ́, tó bá jẹ́ ìmọ̀unmáwòrán tí a mọ̀ sí tẹlifísàn, a, ìgbà tí mo bá ń wòran, mo máa wo ìgbà náà mo lè wà ní ibi tẹlifísàn àti wípé ìgbà tí mo bá ń wòran, ibi tí ìmọ̀unmáwòrán wa wà, ibẹ̀ náà ni ibi tí mo ti ń, e, tí mo ti, tí mo ti ń gba iná sí ara fóònù mi, tí mo ti ń ṣáàjì fóònù mi. Nítorí náà ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń dúró kí fóònù mi kó gba iná sára dáradára kí n tó kúrò níbi ìmọ̀unmáwòrán náà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé gíláàsì ìwójú ni, mi kì í ṣe ẹni tó máa ń sábà ń fẹ́ràn láti máa wo, a, gíláàsì ìwójú.

Ìgbà tí mò ń ṣì ń ṣiṣẹ́ pẹ̀lú, pẹ̀lú ilé iṣẹ́ tí wọ́n ń tajà lórí ẹ̀rọ káyélujára, mo máa ń kọ̀wé, mo máa ń kọ̀wé láti polongo ohun tí wọ́n ń ṣe àti wípé ẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ní ìmọ̀ nípa bí a ṣe ń polówó ohun tí a ń tà, bí a ṣe ń jẹ́ kí aráyé gbọ́ nípa ohun tí a ń tà. Mo máa ń fún àwọn ènìyàn ní ìlànà tí wọ́n lè tẹ̀lé láti lè polówó ohun tí wọ́n ń tà. Pàápàá kí àwọn èèyàn lè rí wọn bí ojúlówó ilé iṣẹ́ tó ń ṣe ẹ ojúlówó ohùn kan jáde tí àwọn ènìyàn nílò, àwọn ohun tí àwọn ènìyàn tí, tí wọ́n, tí wọ́n lè gbẹ́kẹ̀lé, tí wọ́n lè gbẹ́kẹ̀lé tàbí tí wọ́n lè lò fún ohunkohun nínú ìgbésí ayé wọn yálà nínú ilé wọn ni tàbí ní àgọ ara wọn tàbí ó lè ní ó dẹ̀ lè ní í ṣe pẹ̀lú ẹ ọkàn wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí ẹ ìlànà tí èmi ní nìyẹn. Iyẹn ni wípé, iyẹn ni pé mo máa ń kọ ìwé tí n bá fẹ́ polówó àwọn iṣẹ́ tí mò ń ṣe. Màá kọ̀wé nípa rẹ̀, àwọn tí mò ń ṣe, màá wá fi sí orí ẹ̀rọ káyélujára. Mo tún máa ń ran àwọn ilé iṣẹ́ lọ́wọ́. Mo máa ń gbé ìlànà kalẹ̀ fún wọn tí wọ́n lè tẹ̀lé láti lè polówó ọjà wọn ní ẹ orí ìtàkùn, ìtàkùn ẹ kọ̀ǹpútà.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán. Nígbà tí mo wà ní ilé ìwé girama, mo rantí nígbà náà tí mo jẹ́ akẹ́kọ̀ọ́ tó jáfáfá jù lọ nínú ẹ̀ ìmọ̀ ká máa ya àwòrán. Mo tún ranti nígbà náà wípé mo ya àwòrán apá mi ọ̀tún àti àwòrán ibi tí orílẹ̀ èdè Nàìjíríà wà ní ilẹ̀ adúláwọ̀. Ìgbà kúùgbà tí mo bá wo àwòrán yìí, ó máa n rán mi létí ìmọ̀ tí mo ní tàbí ẹ̀bùn tí mo ní láti ya àwòrán. Ṣùgbọ́n tí mo pinnu pé kì í ṣe ohun tí mo máa ṣe láti jẹun nìyí. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán. Mo dẹ̀ ti lo ẹ̀bùn yìí sẹ́yìn. Tí n bá dẹ̀ tún ní àǹfààní láti ya àwòrán fún erédi kan tàbí ohun mìíràn léèní, ohun tí mo lè ṣe ni.

Ní ọgbà tí ó jẹ́ pé iṣẹ́ aládani ni mò ń ṣe, tí ó jẹ́ pé èmi ló ni iṣẹ́ mi, ẹ, kò sí ìgbà tí mi ò le ṣiṣẹ́. Lóojọ, ìgbà mìíràn ó lè jẹ́, ó lè jẹ́, ẹ, wákàtí mẹ́ta, mẹ́rin, márùn-ún ju bẹ́ẹ̀ lọ ó níí ṣe pẹ̀lú bí iṣẹ́ náà bá ṣe jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo ti máa ń bẹ̀rẹ̀ láti ṣe iṣẹ́ mi ní, ẹ, ìta jí nígbà tí n bá ti jí tí mo gbàdúrà, tí mo, tí mo gbàdúrà pẹ̀lú bàbá mi ní ọ̀run. Pẹ̀lú Ọlọ́run baba. Ìgbà mìíràn wà tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí, tí n bá se oúnjẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ni tí ó bá ní í ṣe pé mo ní láti ṣiṣẹ́, mo lè ṣe iṣẹ́ díẹ̀ lórí, ẹ, fóònù àgbéká mi torí wípé ibẹ̀ gan ní mo ti ń ṣe iṣẹ́ ọjọ́ mi jù. Ìgbà mìíràn bó dẹ̀ jẹ́ ọwọ́ ìrọ̀lẹ́ tàbí àṣálẹ́ mo tó ṣe torí pé ó jẹ́ iṣẹ́ ara ẹni yìí. Ó fi ìrànmí lọ́rùn láti ṣe iṣẹ́ ní àkókò tàbí ìgbàkúgbà tí mo bá fẹ́ ṣe lóòjọ.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kó fún iṣẹ́ mi tó ṣe gbòógì julọ ni bí a ṣe ń lo ìmọ̀ ẹ̀rọ AI. Bo ṣe le jẹ́ wípé mo ti bẹ̀rẹ̀ sí ń kọ́, mo dẹ̀ ti ń ṣàmúlò rẹ̀ díẹ̀díẹ̀, ṣùgbọ́n mo sì nílò láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi kí ìṣọwọ́ṣe iṣẹ́ mi kó lè, kó lè yá àti pé kó tún lè jẹ́ kó lè mú orí mi yá, kó lè mú orí mi yá. Torí pé mo rí i pé, ẹ́, ní àkókò tí a wà yìí, ìmọ̀ ẹ̀rọ AI ó jẹ́, ó jẹ́ ìmọ̀ ẹ̀rọ ayé ìgbà, ẹ́n, ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tó ń ranni lọ́wọ́ láti lè jẹ́ kí èèyàn lè ṣiṣẹ́ kíákíá tàbí tí èèyàn bá ní à-àwọn àṣìṣe tí èèyàn ń ṣe nígbà mìíràn torí wípé yálà torí àkókò tí ó ṣe tàbí pé a tètè fẹ́ ṣiṣẹ́. Ó ní bí ìmọ̀ ẹ̀rọ AI ṣe máa ń ranni lọ́wọ́ láti tètè lè ṣe àdíkù sí àṣìṣe yìí àti wípé irú bí èèyàn ṣe ń ṣe àṣìṣe torí pé èèyàn, èèyàn ń tètè ṣe iṣẹ́ tó yẹ kó farabalẹ̀ ṣe. Ìmọ̀ ẹ̀rọ AI yìí lè ranni lọ́wọ́ láti lè ṣe iṣẹ́ yìí kíákíá láì, láì fi àyè sílẹ̀ fún irú àṣìṣe bí eléyìí. Nítorí náà, ìmọ̀ ẹ̀rọ AI ó jẹ́ ìmọ̀ tí, ẹ́, mo ti ń ṣe kíkọ rẹ̀ lọ́wọ́lọ́wọ́, tí mo sì ti ń ṣàmúlò rẹ̀ bí mo ṣe ń kọ́.

Mo ní láti kọ́kọ́ sọ èyí ná. Mo jẹ́ ẹni tó fẹ́ràn láti má a tẹ̀lé àkókò. Tí a bá sọ wípé, ẹ́ẹ́, bóyá mo fẹ́ lọ sí ìpàdé kan, tàbí mo fẹ́ lọ rí ẹni kan ní àkókò kan báyìí tí a ti fi, tí a ti fi ẹnu kò sí, mo má a fẹ́ kí n tí ṣe tán, kí n tí dẹ́bẹ̀ pápa kí a tó bẹ̀rẹ̀. Mo dẹ̀ tún fẹ́ kí ì má a ṣe ohun tí mo bá n ṣe kí n tètè ṣe kí n mọ̀ wípé mo ti mú iṣẹ́ yìí kúrò lọ́nà ná. Nítorí náà mo, mo fẹ́ràn láti má a dé ibi tó yẹ kí n lọ ní àkókò, kí n dẹ̀ padà dé náà ní àkókò. Ààyà fi tó bá jẹ́ pé mo ní láti ṣe àfikún àkókò díẹ̀ sí i kí ohun tí mo fẹ́ lọ ṣe kó lè ṣe déédéé. Tó bá jẹ́ pé mo ní láti ṣe àfikún àkókò má a fi kún. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, mà á ti kúrò níbẹ̀ láti padà wá lé tàbí tún lọ ṣe ohun mìíràn. Ṣùgbọ́n ní kò kárí èdè, mo fẹ́ràn láti má a dé ibi tó yẹ kí n dé ní àkókò.

Bẹ́ẹ̀ ni, a ti ní èròngbà wípé tó bá yá ní ọjọ́ iwájú tí a bá ní, ẹ́, ilé-iṣẹ́ tí ó ń pèsè àwọn, àwọn ohun kan jáde tó ṣe pàtàkì, a wu wá kí káfè iṣẹ́ náà lóju sí i nípa níní ẹ̀ka ilé iṣẹ́ náà káàkiri àwọn ìpínlẹ̀ tàbí ìlú tí ó yẹ láti lè ríi wipé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó ń jẹ ànfààní àwọn tí a ó máa ṣe ní láti ilé iṣẹ́ náà àti pàápàá ẹ̀yii a tun fún àwọn ènìyàn ní ànfààní láti lè ríṣẹ́, kí wọ́n lè jẹ́, kí wọ́n lè bọ ẹbí wọn, kí wọ́n tun lè wúlò fún àwùjọ.

À, kíkójú àsìkò iparí iṣẹ́ ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà èyí lè mú kí ènìyàn, kí e ènìyàn fẹ́, fẹ́ tètè ṣiṣẹ́, kí ènìyàn lè parí iṣẹ́ náà, kí wọ́n lè tètè parí iṣẹ́ láti dá padà fún ẹni tó ní. Èyí dẹ̀ lè jẹ́ àkudé fún irú iṣẹ́ bẹ́ẹ̀ kò má lè ṣe dáradára ṣùgbọ́n pẹ̀lú ìgbékalẹ̀ tó tọ́. Nítorí pé mo máa ń fẹ́ràn láti mọ bí mo ṣe fẹ́ ṣe ohun kan kí n tó ṣe, kí n lè tètè parí iṣẹ́ náà àtipẹ́ kí tí tètè parí iṣẹ́ náà kó má bà á ní, kó má bà mú àkudé dé bá, e bí iṣẹ́ náà yó ṣe, yó ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èeyàn bá kánjú ṣe àwọn iṣẹ́ kan àkudé lè dé bá iṣẹ́ náà torí pé bó ṣe kí iṣẹ́ náà rí ó lè má rí bẹ́ẹ̀ tàbí, e àfojúsùn tí ènìyàn ní fún iṣẹ́ náà tàbí bẹ́ẹ̀ni àbájáde àbí àbáyọrí iṣẹ́ náà ó lè, ó lè má jẹ èyí tí èeyàn fẹ́ torí pé èeyàn ò fi àkókò sílẹ̀ láti ṣe iṣẹ́ náà ṣùgbọ́n fún torí irú ìgbékalẹ̀ tàbí ètò tí mo ti ní láti bẹ̀rẹ̀ wa èyí máa ń ràn mí lọ́wọ́ láti lè ṣe iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti lè tètè parí iṣẹ́ kí ó de tó mú àfojúsùn mi tàbí àbáyọrí tó dára jáde.

Ẹranko ọ̀sìn, rárá o, mi ò ní ẹranko ọ̀sìn o. Mi ò fẹ́ràn ẹranko ọ̀sìn láti ìbẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ni bó ti lẹ̀ jẹ́ wípé mo fẹ́ràn láti máa wo àwọn ètò orí ẹ̀rọ móhùnmáwòrán tí wọ́n ṣàfihàn àwọn ẹranko tó wà nínú igbó, ṣùgbọ́n mi ò ń ṣe ẹni tó fẹ́ràn láti ní ẹranko ọ̀sìn. Bó ti lẹ̀ jẹ́ wípé tí ń bá rí àwọn tí wọ́n ni, màá fẹ́ àwọn tí wọ́n ni tí wọ́n dẹ̀ ń ṣe ìtọ́jú àwọn ẹranko ọ̀sìn náà dáradára, tabi tàbí pé kí wọ́n ṣe ètò lórí ẹ̀rọ móhùnmáwòrán tí wọ́n ṣàfihàn bí àwọn ẹranko yìí boṣe ń gbégbe ayé wọn. Ṣùgbọ́n wípé ṣé mo ní ẹranko ọ̀sìn? Rárá, mi ò dẹni lọ́kàn láti ní yálà báyìí tàbí lọ́jọ́ iwájú.

Mi ò ní párọ́, mo fẹ́ràn ọjọ́ ìsinmi torí pé ó ní bí ojú ọjọ́, ọjọ́ ìsinmi ṣe máa ń rí. Bí ojú ọjọ́, àkoko ọdún Kérésìmesì ní oṣù kejìlá ọdún, bí ó ṣe máa ń yàtọ̀ bẹ́ẹ̀ náà ni ojú ọjọ́ ní ọjọ́ ìsinmi bí ó ṣe máa ń yàtọ̀ nìyẹn. Mo máa ń fẹ́ràn bí àárọ̀ láti àárọ̀ títí dé alẹ́, ojú ọjọ́, ọjọ́ ìsinmi láti àárọ̀ títí dé alẹ́ ó jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa ní ìrírí rẹ̀. Bẹ́ẹ̀ni, ó ní bó ṣe máa ń, ó ní bó ṣe máa ń mú, inú dídùn tàbí ìbàlẹ́ ọkàn wá àti wípé ó ní bó ṣe máa ń mú mi wá ní, ẹ, ipò ìsinmi àti ipò, ẹ, ipò ìrètí, ìrètí tó dára fún ọjọ́ kejì tó jẹ́ ọjọ́ ajé. Nítorí náà mo fẹ́ràn ọjọ́ ìsinmi bí ó ṣe máa ń rí torí ojú ọjọ́ tó jẹ́ àti wípé ó tún jẹ́ ọjọ́ tí a gbàgbọ́ wípé, tí ọ̀pọ̀lọpọ̀ a gbàgbọ́ nílẹ̀ Yorùbá, paaoa nílẹ̀ adúláwọ̀ gan, even ní gbogbo àgbáyé wípé a ní láti máa, láti máa sinmi, àti láti máa jọ́sìn sí olúwa Ọlọ́run wa.

Rárá o, mi ò ṣeré o. Kì í ṣe pé kò dára ṣùgbọ́n gbogbo ìgbà tí mo fi lọ ẹ̀rọ ìgbésókè, ọ̀, gbogbo àwàtà wà nínú ẹ̀rọ náà ni àwa ní ìdákẹ́jẹ́ tí a kọjú mọ́ ohun tí à ń ṣe àti ibi tí ẹ̀rọ ìgbésókè náà tó máa gbé wa kalẹ̀ sí. Nítorí náà mi ò tí ì rí àǹfààní àbí kò tí ì ṣe àǹfààní fún mi ní gbogbo ìgbà tí mo fi wà nínú ẹ̀rọ ìgbésókè láti bá oníkálukú sọ̀rọ̀. Bóyá ọ̀dẹ̀ tí wà rú ṣùgbọ́n mi ò, mi ò lérò pé ó ní ìgbà kan tí mo wà ní inú ẹ̀rọ ìgbésókè tí èmi àti ẹni kan ń takúrọ̀sọ nínú ẹ̀rọ náà. Ṣùgbọ́n lọ́jọ́ iwájú ó ṣe é ṣe. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí mo fi wà nínú ẹ̀rọ yìí, oníkálukú ń, oníkálukú ń ṣe ti ẹ̀ni torí pé, ẹ́, ẹ̀rù ń gba wa ní pé kí ẹ̀rọ ìgbésókè kó gbé wa dé kó sọ̀ wá ní yàrá tí a ó ti, yàrá tàbí gbàgede tí a ó ti jáde láti lọ ṣe ohun tí a bá fẹ́ ṣe tàbí lọ síbi tí a bá fẹ́ lọ.

Ìgbà kúgbà ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ṣùgbọ́n àwọn, àwọn ọjọ́ tí mo máa ń ní ààyè jù lọ láti ṣe ìmọ́tótó ilé mi ni ọjọ́ àbámẹ́ta tó jẹ́ ọjọ́ Satide. Ṣùgbọ́n mo jẹ́ ẹni tó jẹ́ pé kò sí ìgbà tí mi ò lè ṣe ìmọ́tótó ilé mi. Ìgbà kúgbà tí mo bá rí pé mo ní láti gba ibi kan tàbí kí n jẹ́ kí ibi kan wà ní ìmọ́tótó, mo máa ń fẹ́ se é ní àkókò náà láì fi, láì fi jáfára torí pé bí mo fẹ́ràn kí n máa rí ibi tó, ibi tó wà ní ìmọ́tótó tàbí ibi tó mọ́. Nítorí náà mi ò fi jíjẹ́ kí eléyìí kó ṣẹlẹ̀ tàbí ẹ́, mo máa ń fẹ́ kí ohun tí mo ní lọ́kàn, ẹ́, irú ilé tí mo ní lọ́kàn bí mo ṣe fẹ́ jẹ́ kó wà ní ìmọ́tótó, mo máa ń fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀ níwon igbà tí ó bá rí bẹ́ẹ̀. Nígbà náà, mà á gbé ìgbésẹ̀ láti ẹ́, láti gba tàbí tó bá jẹ́ pé mo ní láti fọ, láti fọ ǹkan ni tàbí kí n gbá ilẹ̀, mà á ṣe bẹ́ẹ̀. Mi ò ní fẹ́ fi dí ọjọ́ mìíràn. Àkókò tó bá dẹ́yẹ kí n ṣe náà ni mà á ṣe. Mo dẹ̀ máa ń gbìyànjú láti fi jẹ́ kí ọkàn mi wà níbẹ̀ tí n bá ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ torí pé lẹ́yìn ìgbà náà mo máa ń, mo máa ń ṣàwárí wípé ìgbà kúgbà tí mo bá ṣe iṣẹ́ ìmọ́tótó bẹ́ẹ̀ tí mo fi gbogbọkàn mi sí, mo máa ń fẹ́ràn àbájáde tó máa ń jáde. Pàápàá bóyá mo ń fọ ẹ́ ilé ìwẹ̀ tàbí ilé ìgbọ̀nsẹ̀, bóyá torí pé mo fọ, mo fọ̀ dáradára. Tó wá ti gbẹ tí mo bá padà síbẹ̀, mo máa ń fẹ́ bíbẹ̀ ṣe rí. Nítorí náà èyí máa ń wù mí lórí àti máa ṣè lémọ́lẹ̀mọ́ nígbà tí mo bá rí pé mo ní láti ṣe.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà ní ọjọ́ kejì ọjọ́ tí a ṣe ọdún Kérésìmesì tí a mọ̀ sí ọjọ́ ìfúnni lẹ́bùn, tí àwọn olóyìnbo ń pè ní e oke boxing day, ọjọ́ ìfúnni lẹ́bùn. Ọjọ́ náà ni mo rántí tí mo lọ sí ọjà tí mo fẹ́ lọ, mo fẹ́ lọ ra ìrìn iṣẹ́ tó máa jẹ́ kí ìrìnsẹ́, jẹ́ kí n sọ pé ẹ̀rọ ìmúná wá, ẹ̀rọ ìfiná sínú, ẹ̀rọ tó máa n tó máa ń fi iná sínú fóònù bẹ́ẹ̀ ni tí a mọ̀ sí power bank. Ohun mo lọ rà ní ọjọ́ náà mo rántí tí mo lọ rà ní ọjọ́ náà. À láti ìgbà náà, ohun tí mo lọ ṣe ó dẹ̀ ṣe àṣeyọrí, mo ríra. Báyìí ó ti jẹ́ kí iṣẹ́ tí mò ń ṣe ó ti jẹ́ kó yá sí, nítorí pé ní àkókò yìí ohun tí owó mi ṣi kà níyẹn. Ṣùgbọ́n mi ò le gbàgbé ọjọ́ náà bẹ́ẹ̀ ni torí pé kó tó di ọjọ́ yìí, a ti máa finu sínú fóònù mi, a ti máa ṣáàjì fóònù mi. Kò wọ́pọ̀ ko fi ìgbà kan wọ́pọ̀ bẹ́ẹ̀ yẹn tí iná ò bá sí, nítorí pé àkódè máa ń dé bá iṣẹ́ tí mò ń ṣe tí ò bá sí iná. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti ra ẹ̀rọ ìfiná sínú fóònù yìí, ó ti mú ìwúrí àti ìdàgbàsókè bá iṣẹ́ àti ìṣọwọ́ ṣiṣẹ́ mi láti ìgbà náà.

Rara o, mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Mo jẹ́ ẹni tó fẹ́ràn kó máa ṣiṣẹ́ inú ilé. Bẹ́ẹ̀ ni, nítorí náà inú ilé ni ibi iṣẹ́ mi wà. Tí mo bá dẹ̀ l'ooreòfẹ̀ láti ṣe iṣẹ́ ìta gbangba, à, ó jẹ́ ohun tó jẹ́ pé màá fẹ́ kọ́. Bẹ́ẹ̀ ni, torí pé mo fẹ́ kí n máa, mo fẹ́ kí n jẹ gàba lórí àkókò mi, kí n lè sọ pé àkókò báyìí ni mo fẹ́ ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti wípé àkókò tí a wà yìí, ó jẹ́ àkókò tí ànfàní iṣẹ́ pọ̀ jaburata lórí ẹrọ káyélujára tí wọ́n dẹ̀ jẹ́ eléyìí tó bá òfin mu, eléyìí tó bá òfin mu tí ènìyàn lè ṣe. Àti ìgbà tí mo dẹ̀ ti rí ṣẹ́ àwárí yìí, ó ti jẹ́ ìtẹ̀síwájú fún mi àti fún àwọn ènìyàn mi lọ́pọ̀lọ́pọ̀ wípé mo lè ṣiṣẹ́ nínú ilé, iṣẹ́ tó bá òfin mu tó lè mú ọwọ́ gidi wá láìsí wípé mo lọ sí ìta gbangba.

Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní kọ̀ǹpútà, nítorí náà mi ò lè sọ pé mo ní ètò ààbò kọ̀ǹpútà, ṣùgbọ́n tí wọ́n bá pẹ́ lórí ẹ̀rọ ìgbéléwọ́ tàbí ẹ̀rọ àgbéká mi, bẹ́ẹ̀ni mo lè sọ wípé ètò ààbò wà lórí rẹ. Kí n lè ní ìfọ̀kànbalẹ̀ wípé kò sí ẹni tí mi ò fún ní àṣẹ láti fọwọ́ sí tàbí yẹ tàbí wo tàbí lo ẹ̀rọ àgbéká mi láìsíwípé mo fún un ní àṣẹ. Ṣùgbọ́n tí o ba jẹ́ pé ẹ̀rọ computer ni, ẹ fún àkókò yìí mi ò ní, ṣùgbọ́n ó jẹ́ ǹkan tí mo mọ̀ wípé níní ètò ààbò fún kọ̀ǹpútà eni ó ṣe pàtàkì torí pé kí àwọn ohun àṣírí tó se pàtàkì tí èèyàn fi pamọ́ síbẹ̀ tàbí iṣẹ́ tó jẹ́ pàtàkì tí ẹlòmíràn gbọ́dọ̀ mọ̀ sí tàbí ti ko gbọ́dọ̀ tọwọ́ bọ̀, ẹ kó lè wà níbẹ̀, kó lè wà ní ààbò ko le ni aabo tó péye. Tí mo bá dẹ̀ ti ra kọ̀ǹpútà tara mi, mo máa ríi wípé ètò ààbò tó péye wà lórí kọ̀ǹpútà náà kó lè máa ṣiṣẹ́ dáadáa tí wípé ohun gbogbo tí mo fi pamọ́ sórí rẹ̀ tó yẹ kó wà láàrin èmi àti kọ̀ǹpútà yìí tàbí ẹni tí n bá gbà láàyè kó lè wà kó lè rí bẹ́ẹ̀.

Mo rántí ìgbà tí èmi àti ọ̀rẹ́ mi tàbí ẹni kejì mi, eh, tí a wọ aṣọ ọdún tó jọra nígbà náà, nígbà táa wà ní kékeré ní ọdún, yala ọdún Kérésìmesì tàbí èyí tí à ń pè ní ọdún tuntun tó jẹ́ ta màa ń ṣe ní ọjọ́ àkọ́kọ́ ní ọjọ́ kìíní, ọjọ́ kìíní oṣù kìíní ní ọdún tuntun. Nígbà náà, mo rántí pé nígbà náà a ya, àwòrán, a ya fọ́tò ta wọ aṣọ tuntun tí òbí wà ra fún wa tí a fọwọ́ ko orun ara wa tí a kéré nígbà náà. Ìgbà kigbà tí n bá wo, tí n bá wo fọ́tò pélébé yìí, ó máa ń rán mi létí ìgbà kékeré wa, a sì máa jẹ́ kí n, a sì máa dá mi padà sí, ẹ, ìmọ̀ tàbí òye wípé ọmọ kékeré àná ló máa ń di àgbà ẹni.

Ìrìnàjò mi ò kín jìnnà sí ibi iṣẹ́ nítorí pé, ẹ, ilé ni ilé iṣẹ́ mi wà tàbí ilé ni ibi iṣẹ́ mi wà. Nítorí náà mi ò nílò ìrìnàjò púpọ̀. Tí mo bá ti ṣe tán là, ìgbà míràn tí mo bá ti jí ní ìdájí tí mo gba tura, mo lè bẹ̀rẹ̀ iṣẹ́ mi kí n tó lọ ṣe àwọn iṣẹ́ òjọ́ míràn tí mo fẹ́ ṣe. Tàbí ìgbà miíràn tí mo bá ń dáná lọ́wọ́, mo lè máa dáná kí n tó máa ṣe nígbà miíràn. Tó bá jẹ́ pé kí n ṣe iṣẹ́ tó gbò mí mu lọ́jọ́ náà, tó bá jẹ́ pé mo lè sáré ṣe tí mo bá n ṣe àwọn nǹkan miíràn. Ìgbà miíràn dè ẹ́ ní mo dẹ̀ tí lè pinnu pé màá ṣe é ní ọ̀sán tàbí alẹ́. Ohun tí mo ń gbiyanju àti sọ ni wípé, wípé, nítorí pé ilé iṣẹ́ mi wà ní inú ilé tí mo ń gbé, ó jẹ́ kó rọrùn fún mi àti ṣe àwọn nǹkan miíràn. Àti wípé àkókò tó yẹ kí n lò lójú ọ̀nà tó bá jẹ́ pé ìta ni ilé iṣẹ́ mi wà, irú àkókò náà ni mò ń lò lórí àwọn ohun miíràn nílé.

Ìṣòro tí mò ń kojú ní iṣẹ́ mi jù ni ìṣòro iná mọ̀nàmọ́ná àti ìṣòro ariwo. Torí wípé agbègbè tí mo wà tí mò ń gbé, to tu jẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́. Iná máa ń ṣe mọ̀nàmọ́ná ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà, tó jẹ́ pé màá ní láti kàn sí àwọn tó wà ní ìgbọnnu iná iná ọba láti lè ríi wípé wọ́n wá tú iná náà ṣe. Lóòrèkóòrè ni iná náà máa ń nílò àtúnṣe. Tó bá ti rí bẹ́ẹ̀, màá ní láti pe wọ́n. Ìgbà mìíràn wà tí bá ń pe wọ́n, wọ́n lè máa tètè dá mi lóhùn láti wá ṣe. Ìkejì ni nítorí náà, màá ní láti dúró fún ìgbà tí iná náà yóò fi dára. Ìyẹn tí ó bá sí orísun ohun ìpèsè iná mìíràn tí mo lè lò fún iṣẹ́ mi. Ìkejì ni ariwo, torí pé iṣẹ́ tí mò ń ṣe ó gba kí gbogbo ibi kó dákẹ́ rọ́rọ́, kí n lè fi òré pépé kí n lè ronú ìgbẹ́kalẹ̀ bí iṣẹ́ náà ṣe máa lọ. Ṣùgbọ́n ìgbà tí ariwo bá ti pọ̀, ìgbà mìíràn mo lè wá apá igun ilé tí mo ti ń ṣe iṣẹ́ náà tí ò sí ariwo. Ìgbà mìíràn mo ni láti ṣe iṣẹ́ náà tàbí kí n dúró di ìgbà tí ariwo máa lọlẹ̀ kí n tó tú kí n tó padà sí idi iṣẹ́ náà. Ṣùgbọ́n pẹ̀lú èyí, díẹ̀díẹ̀ mo ti ní àwọn ọ̀nà mò ń tọ̀ láti ríi wípé mo fi òpín dé bá àwọn ìṣòro méjì tí mo dárúkọ yìí. Ìyẹn iná mọ̀nàmọ́ná àti ariwo.

Ètò fún ìparí ọ̀sẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò sí ìgbà tí mo le ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe torí nítorí irú iṣẹ́ tí mò ń ṣe. Kò sí ìgbà tí mi ò lè jáde. Pàápàá tó bá jẹ́ pé, tó bá jẹ́ pé iṣẹ́ tí mo lè ṣe láàárọ̀ tí màá fi ìrọ̀lẹ́ jáde ni tàbí èyí tí mo lè fi àárọ̀ jáde tí màá fi ìrọ̀lẹ́ ṣe iṣẹ́ mi. Irú èyí yìí, ohun tó yẹ kí n ṣe ní ìparí ọ̀sẹ̀, mo lè ṣe ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ torí pé àlá, ìlàkalẹ̀ tàbí ètò tí mo ti ní bí mo ṣe ń ṣiṣẹ́, ó fún mi ní àǹfààní láti lè ṣe ohun tí mo fẹ́ ṣe yàtọ̀ sí, láti lè ṣe ohun mìíràn yàtọ̀ sí iṣẹ́ tí tó mú oúnjẹ fún mi wá ní ìgbà kúùgbà. Nítorí èyí, mo lè sọ pé, mo lè, mo lè sọ pé mi ò ní ètò kan pàtó fún ìparí ọ̀sẹ̀. Àyàfi tó bá jẹ́ pé ó láwọn nǹkan kan tí iṣẹ́ tí màá ṣe nínú ọ̀sẹ̀ tí ò lè fààyè gbà kí n ṣe. Tó bá pé mo ní láti fi àwọn nǹkan yẹn, àwọn iṣẹ́ gbóògì àbí àkànṣe, àbí àwọn àkànṣe, mo ní láti dúró de ìparí ọ̀sẹ̀ láti lè ṣe wọ́n tàbí bóyá mo fẹ́ lọ rí ara ilé tàbí ẹnìkan. Ṣùgbọ́n lẹ́yìn èyí yìí kì í ṣe pé mo máa ń ṣẹ, mo máa ń ṣàyẹ̀yẹ àbí ìparí ọ̀sẹ̀ lọ́tọ̀ àbí, àbí bẹ́yẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ní nǹkan kan tí mo ní láti ṣe ní, ní ìparí ọ̀sẹ̀, bẹ́ẹ̀ ni mò lè ṣe, mò lè ṣe ètò fún. Bóyá níbi tí mo fẹ́ lọ tàbí ó ní ohun tí mi ò lè rà ní àárín ọ̀sẹ̀ tàbí ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, mo lè lọ rà á ní ìparí ọ̀sẹ̀

Mi ò kín ṣe eléré ìdárayá àti wípé ibi tí mo wà kì í ṣe ibi tí ààyè fẹ́ àti sáré. Ṣùgbọ́n ibi tí mo ti mọ̀ pé mo ní láti sáré nígbà mìíràn ni ìgbà tí mo bá ń sọdá títì. Ẹ̀ ìgbà náà mo lè sáré tàbí tí, tí òjò bá ń rọ̀ tí mo dẹ̀ ní láti tètè tí mo rí pé tí èmi ò bá sáré, òjò yìí lè má ń lè jẹ́ kí n dé ibi tí mò ń lọ tàbí kí n tètè padà sí ilé. Mo lè sáré díẹ̀. Ṣùgbọ́n láì ṣe èyí, ẹ́ ṣí sáré kì í ṣe ohun tí mo fẹ́ràn a tí máa ṣe. Ohun mìíràn, ọ̀nà mìíràn tí mo tún lè fi sáré ni wípé mo fẹ́ràn kí n máa yára ṣe ohun tí mo bá fẹ́ ṣe. Mi ò fẹ́ kí n máa falẹ̀ lórí iṣẹ́ tí mo bá ń ṣe àti wípé si sáré yìí kò sọ wípé kí n ṣe iṣẹ́ àjàǹbá ku rárá o. Torí àlàkalẹ̀ tàbí ètò tí mo ti ní bí mo ṣe ń ṣe iṣẹ́, ó máa ń fún mi ní oore ọ̀fẹ́ láti lè ṣe iṣẹ́ ní, ní ọ̀nà tí ó máa jẹ́ kí àfojúsùn mi fún iṣẹ́ náà kó yọrí sí rere bó tẹ jẹ wipé mo sáré àti ṣe iṣẹ́ náà parí.